Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́. Ṣé ó ní àkókò kan pàtó tí mo fẹ́ràn jù ṣá? Okay, màá sọ pé àkókò òwúrọ̀, ọwọ́ àárọ̀ tí n ba ti kọ́kọ́ jí. Kà ṣáa ni ọwọ́ àárọ̀ sí bí ìyálẹ̀ta yẹn. Ẹ̀hẹ̀n, bí ọwọ́ aago bii mẹ́fà abọ̀ sí aago ọjà sọ pé ago mẹ́fà sí ago méjìlá ìyálẹ̀ta. Hmm. Ago mẹ́fà sí ago méjìlá ìyálẹ̀ta. Àkókò tí mo fẹ́ràn jù nìyẹn nínú ọjọ́. Ṣùgbọ́n, ẹ́, generally kò sí àkókò tí mi ò fẹ́ràn nínú ọjọ́. Ṣùgbọ́n àkókò tí mo fẹ́ràn jù lọ nínú ọjọ́ òun ni aago mẹ́fà aabọ̀, ẹ́, sí ago méjìlá ìyálẹ̀ta. Idi tí mo ṣẹ-- tí mo dẹ̀ ṣe fẹ́ràn rẹ̀ ni pé, a, ojoojúmọ́ ni a máa ń jí ní aago márùn-ún ni inú ilé wa láti gba àdúrà. Ẹ̀, gẹ́gẹ́ bí ẹ ṣe, bí a ṣe mọ̀ pé, hmm, tí a bá kọ́, tí a bá kọ́kọ́ jí láàárọ̀, a nílò láti, ẹ́, bá Ọlọ́run Olodumare, ẹlẹ́dàá wa ka bá sọ̀rọ̀. Hmm. Bí ọjọ́, ọjọ́, ẹ́, ọjọ́ yẹn ṣe fẹ́ rí fún wa ká gba àdúrà ṣii, ẹ́hẹ̀n, ká dẹ̀ fi ètò wa lé Ọlọ́run lọ́wọ́. Ẹ̀hẹ̀n. Yàtọ̀ sí yẹn, tí a bá ti kọ́kọ́ gbàdúrà ní ago márùn-ún yẹn sí ago mẹ́fà. Aago mẹ́fà aabọ̀, mo máa ń ṣe, ẹ́, eré, eré ìdárayá. Yeah. Èyí tí àwọn olóyinbo ń pè ní exercise. Ẹ̀hẹn, mo máa ń jog lọ sí, mo máa ń sá eré lọ sí junction ilé wa. Màá kàn fi ṣe exercise, eré ìdárayá díẹ̀ láti fi, ẹ́, ẹ́, láti fi jó àwọn, àwọn flesh, àwọn fats, tí àwọn olóyinbo ń pè ní fat, àwọn nǹkan tí ó dà tó wà lára e yen. Ẹ̀hẹn. Then, láti wà ní kí ìlera ara mi kó tun wà, kó tun péye dáadáa sí. So mo máa ń sá eré lọ sí junction, ẹ́, ilé wa. Hmm. So lẹ́yìn aago mẹ́fà aabọ̀ tí màá ti sá eré lọ sí junction ilé wa, títí aago méje àbọ̀ mo máa padà dé wá sílé. Ti n bá ti padà dé ní ago méje aàbọ̀, màá wa maa múra láti lọ sí, ẹ́, ilé, ilé tí a ti máa ń ṣe àwọn eré ìdárayá yẹn náà ni. Tí àwọn olóyińbo n pè ní gym, gym. Ẹ̀hẹn. Mo máa ń lọ sí, màá padà wá ilé ní bí aago méje aàbọ̀ láti wá, máa múra sí, láti wá máa múra láti lọ sí gym. So ní gbogbo àkókò yìí, aago méje àbọ̀ sí aago bí mẹ́wàá, or aago mọ́kànlá ní ìgbà mìíràn, mo máa ń gbádùn rẹ̀ gidi gan ni. Torí mo máa wà ní, ẹ́, ilé, ilé ti won ti ń ṣe ìdárayá. Ìyẹn gym tí àwọn olóyinbo ń pè ní gym. Mo sì máa ń, mo sì máa ń nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀. Tí n ba ti wà ní gbogbo àkókò tí n ba ti wà ní gym, ínú mi máa ń dun gidi gan ni. Torí mo máa ń ṣe, mo máa ń ráàyè ń ṣe àwọn nǹkan kan tó máa ń mú kí ètò ìlera mi kó tun péye sií dáadáa. Mo sì máa ń rí àwọn ènìyàn bá sọ̀rọ̀. Mo máa ń rí àwọn ènìyàn bá sọ̀rọ̀, mo máa ń rí àwọn ọ̀rẹ́, màá tún rí, màá tún ní àǹfààní láti rí àwọn ènìyàn sí. Àwọn ènìyàn tí mi o rí rí àtàwọn tí mo ti ń rí tẹ́lẹ̀, àti oríṣiríṣi orí, onírúurú àti irúfẹ́ ohun mìíràn tí bí i òun ní àǹfààní láti rí. So títí ago mẹ́wàá sí ago mọ́kànlá, màá padà wá sí ilé. Maa kúrò níbẹ̀ màá padà wá sílé. So ìgbà tí n ba ti dé ilé padà, màá wá gbé oúnjẹ kaná oúnjẹ tí mo bá fẹ́ jẹ. So títí aago méjìlá màá jẹ oúnjẹ àárọ̀. Aago méjìlá sí aago kan màá jẹ oúnjẹ àárọ̀. So, ẹ́, ó ní, ó dẹ̀ jẹ́ ìkan lára ìdí tí mo ṣe fẹ́ràn òwúrọ̀. Aago mẹ́fà aabọ̀ sí aago méjìlá. Torí, ẹ́, àwọn nǹkan tó ṣe pàtàkì jù lọ tí mo máa ń ṣe nínú ọjọ́, àárín àkókò yẹn mo máa ń ṣe. So, ẹ́, ẹ́, láti bí aago mọ́, aago kan ọ̀sán sí aago mẹ́fà or síi aago méje sẹ́f, ẹ́, ìrọ̀lẹ́ mo máa ń sùn ni. Kò sí ǹkan kan tí mo máa ń ṣe. So àkókò tí mo fẹ́ràn jù, hun jùlọ, òun ni òwúrọ̀.

Hmm. Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? À, fóònù mi gbóná? Ǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò rò boya oní ẹni tó lè mọ ìgbà tí fóònù rẹ̀ tó máa n gbóná àbí tó máa gbóná, àbí tó lè ṣe àbí tó lè sọ pé okay ìgbà báyìí báyìí ní fóònù mi máa gbóná. Èmi lérò pé ìgbà tí ènìyàn bá tí ń lo fóònù, ìgbà tí ènìyàn bá tí ń lo fóònù náà ni fóònù máa máa ń gbóná. Tí èèyàn bá tí ń ṣe iṣẹ́ tó lágbára lórí fóònù rẹ̀, ìgbà yẹn ní fóònù náà máa tó máa ń gbóná. So, lakọkọ náà mi ò fi-- mi ò ń ṣe ènìyàn kan tó fẹ́ràn kí fóònù mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí ó máa gbóná. Ṣùgbọ́n kò sí ǹkan tí mo lè ṣe torí mo ní oríṣìíríṣìí iṣẹ́ láti ṣe. Mi ò sì lè sọ pé torí pé mi ò fẹ́ jẹ́ kí-- mi ò sì lè sọ pé torí pé mi ò fẹ́ jẹ́ kí fóònù mi ó gbóná kí n má ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe. Ṣé ni mo gbọdọ̀ ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe yálà fóònù mi máa gbóná tàbí kó ni gbóná? So, ìbéèrè yìí, lotitọ ati l'ododo. Mi ò fẹ́ràn kí fóònù mi máa gbóná, ṣùgbọ́n mi ò ní ǹkan táwọn olóyìnbó ń pè ní choice. Mi ò ní choice torí mo nílò láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo nílò láti lo fóònù mi, mo nílò láti ṣe oríṣìíríṣìí ǹkan. So, ìbéèrè náà, fóònù mi máa gbóná lóye, lóye ìgbà, ní oríṣìíríṣìí ìgbà, ní oríṣìíríṣìí àkókò. Ìgbà mìíràn ó lè gbóná tẹ́rẹẹ̀ mẹ́wàá mọ́kànlá, tẹ́rẹẹ̀ ogún lọ́jọ́ kan, kó lóye ìgbà. Torí pé kí ni ìdí tí a ṣe dá fóònù sílẹ̀? Ohun ní kí ènìyàn lè máa lo. Hmm. Kí ènìyàn kí ó lè máa lo. Fún lílò la ṣe dá fóònù sílẹ̀. So, kò dẹ sí-- mi ò rò boya o ní ẹnití ò ní nǹkan, ìkankan àbí nǹkan àbí ohun mìíràn, nǹkan àbí nǹkan méjì àbí ohun mìíràn tí ó ń ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, lórí fóònù rẹ̀. Irú ènìyàn bíi ti àwa yìí tó jẹ́ pé a kàn fẹ́ràn ìṣe wa. Orí fóònù la ti ń ṣe ìlàjì rẹ̀. Mi ò tíì ní iṣẹ́ kan pàtó tí mò ń ṣe. So, orí fóònù mo ti máa ń ṣe àwọn iṣẹ́, àwọn iṣẹ́ ìlàjì, àwọn iṣẹ́ tí mò ń ṣe bí, hmm, àwọn tech, àwọn ǹkan táa tí mò ń ṣe lórí ẹ̀rọ ayélujára. So, à, iṣẹ́ tí mò ń ṣe ó ní ló-- ó ní, ó ní í ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára. So, mi ò ní ǹkan táwọn olóyìnbó ń pè ní choice dan kí n máa lo fóònù mi. So, tó bá gbóná àbí kò gbóná, òun, ìgbà mìíràn mo lè wa pure water kí n fi si lórí, ìgbà mìíràn mo lè fi sínú deep freezer kó tutù. Ìgbà mìíràn tó bá ń gbóná gidi bẹyẹn, màá gbe sílẹ̀, màá jẹ́ kó sinmi. Eléyìí tí ó ti wá, eléyìí tí ó tun wá pa ni lẹ́rìn jù ni pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, fóònù ń gbóná lọ́wọ́ mi, fóònù mi ń gbóná lọ́wọ́, ṣùgbọ́n mi ò lè fi ǹkan tí mò ń ṣe sílẹ̀ torí ǹkan tí mò ń ṣe ṣe pàtàkì, ǹkan tí mò sì ń ṣe ó ṣe kókó. So, ọ̀pọ̀ ìgbà tó bá ti ń gbóná bẹ́yẹn, màá gbe sílẹ̀. So, tí màá ti ri ṣe ǹkan táwọn olóyèbo ń pè ní record, record ǹkan tí mò ń ṣe tán, màá gbe sílẹ̀, màá gbé omi le lórí. So, ó máa tún lè tutù. Tó bá tún ti tutù dáadáa, màá tún tẹ̀síwájú nínú àwọn ǹkan tí mò ń ṣe. Kò sí òye ìgbà kan pàtó tí mo lè sọ pé fóònù mi ń gbóná lọ́jọ́ kan, boyá ní ọ̀sẹ̀ or ní oṣù. Wọ́n máa ń gbóná ní òye, òye ìgbà àìmóye ìgbà. Mi ò dẹ̀ ní, mi ò ní choice torí àwọn iṣẹ́ tí mò ń ṣe, ori ẹ̀rọ ayélujára mo ti ń ṣe. So, bó ṣe rí nìyẹn.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Hmm, ní àkọ́kọ́ ná, ẹ́, èrò mí ní pé, ǹkan tí èmi gbàgbọ́ ní pé ẹni tí ó bá, tí ara rẹ̀ kò bá yá, òun ni ó máa ní lọ òògùn. Tàbí ẹni tí ó bá ní, ẹ́, àìsàn kan tàbí ohun mìíràn, àbo ní ìdojúkọ kan ní, ẹ́, ìdí ètò ìlera ara rẹ̀, ẹ́, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ló máa ń lo òògùn. Ìyen àkọ́kọ́. Ẹ́, ní tèmi, ṣe mo máa ń lo òògùn lójoojúmọ́? Ẹ̀ bí mo ṣe sọ ní àkọ́kọ́ pé ẹni tí ara rẹ̀ ò bá ti yá ni ó máa ń lo òògùn. Èmi máa ń lo òògùn, mo sì máa ń gbábẹ́rẹ́, ṣùgbọ́n kì í ṣe lójoojúmọ́. Gẹ́gẹ́ bí ẹni kan, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ara oníkálukú wa ò kí ń ṣe, ẹ́, ẹ̀rọ, ẹ̀rọ tí àwọn oloyinbọn ń pè ní machine, tí ó kàn máa ṣiṣẹ́ lọ títí ayé tí ò ní dáwọ́ dúró. Ẹ̀ẹ́, oníkálukú ẹni kankan wa o, gbogbo ènìyàn tí ó wà nílé ayé ni ó ní, ẹ́, ìgbà kọ̀ọ̀kan tàbí ìgbà mìíràn tí ara wọn máa ń kọ ṣẹ̀, àbí tára wọn máa sọ fún ọ pé èyí lè tó ṣe tó, ó yá tó wá tọ́jú mi, iṣẹ́ tó ṣe tó. Ìgbà náà ni a ń pè ní pé ẹni náà ṣàìsàn, àbí tàbí ó, o, o ètò ìlera ara rẹ̀ kú jẹ́ káàtò. Hmm, ìgbà náà ni a máa ń nílò ní, ènìyàn máa ń nílò láti lo òògùn tàbí kó gbábẹ́rẹ́ tàbí kó ṣe ohunkóhun tí dókítà rẹ̀ bá ní kó ṣe. Hmm-hmm. Tó ní tèmi o, èmi ò kí ń mu òògùn lójoojúmọ́ o. Ṣùgbọ́n ọjọ́ tí ara mi ò bá ti yá o tàbí ìgbà kí ìgbà tí ara mi ò bá ti yá, mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà mi. Mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà mi láti lọ ṣàlàyé gbogbo ǹkan tí ó ń ṣẹlẹ̀ fún. Òun ló sì máa sọ fún mi bóyá kí n lo òògùn àbí kí má lo òògùn tàbí kí n gbábẹ́rẹ́ àbí kí má gbábẹ́rẹ́ àti ohun gbogbo tí ó yẹ kí n má ṣe, bóyá ó yẹ kí n má jẹ àwọn oúnjẹ tí ó yẹ kí n má jẹ àti àwọn ǹkan tí ó yẹ kí n má ṣe kí ara mi kí fi lè yá gágá. Ohun mìíràn tí ní pé kì ń ṣe àwọn tí ara wọn ò bá yá nìkan náà ni wọ́n ń lo òògùn ló títọ́ àti ló dòdò. Kì í ṣe àwọn tí ó bá ń ṣàìsàn nìkan ni wọ́n ń lo òògùn ní òtítọ́ àti ló dòdò. Ṣùgbọ́n, hmm, àwọn mìíràn wà tí dókítà ti sọ pé ókay o, òun tẹ gbọdọ̀ máa lò ni eleyi lójoojúmọ́ tẹ bá fẹ́ pé láyé. Irú àwọn tó ní àìsàn ìfúnpá gíga, èyí tí àwọn olúìbọn ń pè ní high blood pressure. Ẹ̀ẹ́, irú àwọn bẹ́ẹ̀ o tàbí àìsàn mìíràn tó jọ mọ́ wọn àbí tó tú jùlọ. And, dókítà lè sọ fún wọn pé óyá o, òògùn yìí lójoojúmọ́ lè gbọdọ̀ máa lò tẹ bá mọ̀ pé ẹ fẹ́ pé láyé, tẹ bá mọ̀ pé ẹ̀fẹ̀, ẹ̀fẹ̀ jẹ́ kí ìlera ara yín ó kọ ṣẹ̀ ní, ẹ́, òjijì. So, so irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á máa nílò láti lo òògùn lójoojúmọ́. Èmi sì dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò, mi ò wà ní ìpele irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Hmm, ó ti ṣe mí rírìn náà, ṣùgbọ́n mo dúpẹ́ pé Olódùmarè Ọlọ́run gbà ákóso. Ẹ̀ẹ́, mi ò kí ń lo òògùn lójoojúmọ́ torí pé mi ò ṣàìsàn, mi ò sì ní, ẹ́, ìdojúkọ pẹ̀lú ètò ìlera mi. Bẹ́ẹ̀ ni mi ò sì ní ètò ìlera kankan like ètò ìdojúkọ níbí ètò ìlera tó ní, tó ní agbára tí ó máa nílò kí n máa mu òògùn lójoojúmọ́. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ti ṣe sọ, àwọn tí ara wọn ò bá ti yá tàbí tí wọ́n ní àìsàn kan nínú àgọ́ ara wọn, ó lè jẹ́ àìsàn ìfúnpá gíga, sugar, àìsàn sugar gíga àbí sugar rírú, oríṣìíríṣìí àìsàn diabetes àbí tension tí àwọn olúìbọn ń pè bẹ́ẹ̀. Irú wọn ni wọ́n, ni dókítà máa ń kọ òògùn fún láti máa lò lójoojúmọ́ kí ara wọn kí ó bá lè máa balẹ̀ sí. Ó ṣe jẹ́ náà ni ẹ.